Nígbà tí mo wà ní kékeré, mo fẹ́ràn kí n máa jẹ ẹ̀pà àti kúlíkúlí nítorí adùn wọn. Aì, kì í ṣe ìgbà tí mo wà ní kékeré nìkan, ìgbà tí mo ti di àgbàlagbà náà, ó jẹ́ ohun tí mo yàn lájú ìgbà mìíràn tí bá lọ sí ọjà, mo máa fẹ́ràn láti ra ìkàn nínú wọn tàbí méjèèjì torí pé wọ́n dára láti fi mú gààrí tàbí tí mo fẹ́ jẹ́ bí ìpápánu nìkan. Nítorínà ó jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa ní sílé nígbà kúú gbà tí ebi bá fẹ́ pa mí tàbí tí oúnjẹ tí mo fẹ́ jẹ tí ò bá tí ì jiná, mo lè mú kúlíkúlí tàbí ẹ̀pà kí n fi ṣe ìpápánu nígbà tí oúnjẹ tí mo fẹ́ jẹ gan yóò ṣe tán.

Bẹ́ẹ̀ni mo ti gun ọkọ̀ ojú omi rí. Ó jẹ́ ìrírí, ẹ́, àìní- àìnígbàgbé fún mi. Ìgbà náà mo wà ní ilé ẹ̀kọ́ gíga, a sì lọ fún excursion ní Badagry tó wà ní, ẹ́, ìpínlẹ̀ Èkó ní Nàìjíríà. Ẹ́, nígbà tí mo wà ní orí omi náà, ẹ́, fún àwọn tí ó bá ń bẹ̀rù, bí omi ṣe ṣe gbayawu, bí ó ṣe, bí ó ṣe lọ jọ̀rọ̀, ó jẹ́ ohun tó lè bani lẹ́rù. Ṣùgbọ́n ìrírí pé mo wà lórí omi tí mi ò rí rí tí mo ti ń gbọ́ bí ojú àgbà mi ò kún ṣe rí, ó jẹ́ ìrírí àìnígbàgbé fún mi. Tí ẹ máa tún ní orí ọ̀fẹ́ láti lọ síru excursion náà, mi ò ní tẹ́tí láti lọ.

Nígbà tí mo wà ní kékeré tàbí ìgbà táa ṣe ń ṣe àwọn ẹ̀fọ́ oríṣiríṣi, mo fẹ́ràn ẹ̀fọ́ aró wó jẹja, mo ti jẹ gure rí, úgú àti ewédú. Ṣùgbọ́n báyìí láì fii tẹ́ gan ṣe, mo fẹ́ràn ẹ̀fọ́ ewédú àti ẹ̀fọ́ úgú dáradára. Àti wipé báyìí mo fẹ́ràn bí ìyá mi ṣe ń ṣe ẹ̀fọ́ gúre bí wọ́n ṣe ń fi ẹ̀gúsí sí. Nítorí náà mo fẹ́ràn ẹ̀fọ́ úgú, ẹ̀fọ́, ẹ́, ewédú àti ẹ̀fọ́ gúre láti máa jẹ.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù fún mi ní ibi iṣẹ́ mi, òun ni lápútọ́pù, ẹ́, tábílẹ́ẹ̀tì, fóònù, ìjókòó àti tábìlì. Àwọn wọ̀nyí wọ́n ṣe pàtàkì gan àti iná mọ̀nàmọ́ná torí pé mo ní láti má a wà ní, orí ẹ̀rọ káyelújára lórí lápútọ́pù tàbí orí fóònù mi láti má a wo, bí ọrọ̀ aje àgbáyé ṣe n lọ nítorí pé èyí ní ṣe pẹ̀lú iṣẹ́ mi. Nítorí náà, lápútọ́pù, tábílẹ́ẹ̀tì tàbí fóònù, ẹ̀rọ mọ̀nàmọ́ná, tábìlì àti ìjókòó àti, iyàrá tó tẹjú. Àwọn wọ̀nyí ni ohun ti mo nílò fún iṣẹ́ mi àti láti se àṣeyọrí nínú iṣẹ́ náà.

Mo fẹ́ràn láti máa se ẹ̀wà, mo lè se ẹ̀wà dáradára, mo lè se ìrẹsì dáradára, mo lè se ọbẹ̀ ẹ̀gúsí dáradára tàbí ọbẹ̀ tó ní úgwú nínú, ọbẹ̀ úgwú, ẹ̀fọ́ tó ní ẹ̀fọ́ úgwú nínú. Mo mọ̀ bí a ti ń te ẹ̀bà, mo lè se índómì, mo lè se ìrẹsì, ẹ, mo lè ro sẹ̀mọ́, mo lè ro wíìtì, mo lè ro àmàlà. Àwọn oúnjẹ yìí ni mo lè ṣe dáradára.

Mo lè sọ wípé mi ò fẹ́ràn láti máa jẹ eba bi ti tele mo, nítorí pe mo ti je sẹ́yìn dáradára ṣùgbọ́n ohun tó wá ń bẹ́ ní pé tí n bá rí ọbẹ̀ tó dára mo lè jẹ́. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò fẹ́ràn láti máa jẹ ẹ̀bà, tó bí mo ṣe fẹ́ràn láti máa jẹ ẹ̀wà, ìrẹsì, sẹ̀mọ́, iyán tàbí àmàlà.